Ìbéèrè sọ wípé, ṣe o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Àwọn ètò kan wà tó ṣe wípé Mi ò lè má fi ọkàn sí, ní àwọn kọ̀ọ̀kan ní ọjọ́ ọ̀sẹ̀. Àwọn ètò tí wón máa ń ṣe ní inú amóhùnmáwòrán wa, wón máa ń fi sí bí ọjọ́ ajé. Àwọn kan wà tó ṣe wípé ọjọ́ ìṣẹ́gun. Àwọn ètò méjì yìí wón ṣe pàtàkì fúnmi láti wò, nítorí wípé, mo máa ń kọ́ àwọn ìmọ̀ tuntun ní àwọn ètò wọ̀nyí. Àkọ́kọ́, òun ni ètò máṣọ̀yìnbó. Ètò máṣọ̀yìnbó yìí jẹ́ ètò tó ṣe wípé wón á gbé òṣèré mìíràn wá láti ìlú ibo mìíràn sí orí afẹ́fẹ́ ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Máṣọ̀yìnbó yìí jẹ́ ètò tó ṣe wípé, Eni tí wón bá gbé wá sí orí afẹ́fẹ́, wón á bèèrè àwọn ìbéèrè lọ́wọ ẹni náà, tí ó bá ti ń sọ̀rọ̀ lọ, Tó bá ti lè bá bá sọ èdè Gẹ̀ẹ́sì kan, wón á yọ lára owó mílíọ̀nù kan tí wọ́n fẹ́ fún. Títí, títí, tíi, tó ṣe wípé ìgbà mìíràn ó lè má ri ju ẹgbẹ̀rún márùn-ún lọ sílé nígbà tí ó bá bẹ̀rẹ̀ tí ṣí n sọ, àwọn èdè Gẹ̀ẹ́sì sí àwọn Yorùbá tí ó fi ń dáhùn àwọn ìbéèrè tí wón ń bèèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Ètò máṣọ̀yìnbó yìí jẹ́ ètò tó mú mi túbọ̀ gbọ́ Yorùbá dára dára ju ti àtẹ̀níwá lọ, Èyí mìíràn tó tún rí bẹ́ẹ̀ ni èyí tí wón máa ń ṣe ní ọjọ́ ìṣẹ́gun, ètò ọlọ́wọ́ ṣíbí. Ètò ọlọ́wọ́ ṣíbí náà jẹ́ ètò tó ṣe wípé wón á gbé ìkan lára àwọn àgbà òṣèré wá sí orí afẹ́fẹ́ ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Ẹni ò hun á wá dáná, bóyá kó ṣe bí ọbẹ̀ ẹ̀gúsí, Eyí tí ó ní ẹ̀mí méje, bóyá kó ṣe ọbẹ̀ ẹ̀gúsí tó ní ẹ̀fọ́, tó lé edé, tó ní pọ̀nmọ́, tó ní irú, tó lẹ́ja, tó lẹ́ran, tó lórísìírísìí nǹkan. Irú e, ètò yìí mo nífẹ̀ẹ́ sí nítorí wipé ó mú mi kọ́ àwọn ọgbọ́n mìíràn, àwọn ìmọ̀ mìíràn láti ṣe e, Obẹ̀ ẹ̀gúsí ní ara ọ̀tọ̀ tàbí ká ro ọbẹ̀ ẹ̀fọ́ ní ara ọ̀tọ̀ tàbí ká ṣe ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ ní ara ọ̀tọ̀ tàbí ká ṣe ọbẹ̀, Obẹ̀ èyí tí àwọn ará Ọ̀yọ́ yìí máa ń sè, ewédú àti gbẹ̀gìrì, ó máa ń jẹ́ ká mọ̀ọ́ sè ní ara ọ̀ tọ̀. Àwọn ètò tẹlifísàn wọ̀nyí ó ń mú mi kọ́gbọ́n si, ó ń mú mi túbọ̀ lóye si, ó ń mú mi túbọ̀ ní ìmọ̀ si. Ẹ ṣé púpọ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn nítorí wípé kékeré ni ìyá àgbà, ìyá bàbá mi ti fi àlọ́ apanilẹ́rìn kọ́ wa. Ni àwọn àkókò yìí, ìyá àgbà ti sọ fún wa wípé kí gbogbo wa tètè ṣe àwọn iṣẹ́ tí ó yẹ ká ṣe nítorí wípé òun ní àlọ́ apanilẹ́rìn tí òhun máa pa fún wa ní àṣálẹ́. Fún ìdí èyí, gbogbo wa ti gbọdọ̀ ṣe gbogbo àwọn iṣẹ́ wa. Àwa ta bá fẹ́ fọ abọ́ a ti tètè lọ fọ abọ́, àwa ta bá fẹ́ lọ pọn omi a ti tètè pọn omi. Àwa tó bá ṣe wípé a ní iṣẹ́ àmúrelé gbogbo rẹ̀ pátápátá là ti ṣe nítorí wípé a máa ń, a fẹ́ gbọ́ àlọ́ lẹ́nu ìyá àgbà. Ọ̀pọ̀ ìgbà ni àwọn wọnyí á mú ni rí, á mú ni rẹ́rìn-ín tàkìtì. Mo rántí ìgbà kan tí ìyá àgbà sọ fún wa nípa àlọ́ àjàpá, ìjàpá àti yánnibo nígbà tí ìjàpá tan yánnibo wípé kí ó lọ bá òhun ra, kó lọ bá òun pọn omi wá lọ́dọ̀ nítorí wípé kí ìjàpá má bà fún yánribo jẹ ní oúnjẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣè tán. Láìmọ̀ wípé yánnibo náà ó ti gba ẹ̀yìn, ó ti gbé oúnjẹ ìjàpá dání lọ sí ìdí odò. Bí kété tí yánnibo kúrò nílé ni ìjàpá ní kó padà lọ gbé oúnjẹ tí òun gbé pamọ́ torí yánnibo. Àṣé yánnibo ti gbé oúnjẹ lọ sí ìdí odò. Yánnibo lọ sí ìdí odò lóòótọ́ ó lọ pọn omi. Ìjàpá ti túlé túlé túlé ó ti wá ibi tó gbé oúnjẹ sí kò rí. Títí tó fi wádìí wípé yánníbo padà dé. Ìgbà tí yánníbo wá padà dé tó gbé omi wá fún ìjàpá. Ó wá sọ fún ìjàpá pé "óyà mo ti gbé omi dé, oúnjẹ tí o fẹ́ fi omi jẹ dà." Ìjàpá ò lè sọ̀rọ̀ o nítorí wípé ìwà ọ̀kánjú wà ní ìjàpá wù Fún ìdí èyí, ìjàpá ò wá lè sọ̀rọ̀ ó wá ń wo ju yánníbo. Ìgbà tí àṣirí yánníbo náà máa tú ó ti jẹun, ó ti jẹ oúnjẹ tó gbé lọ sí ìdí odò, ó ti jẹ sára òhun ni ìjàpá fi mọ̀. Ó ṣe bẹ̀rẹ̀ sí ń kọrin nìyẹn wípé "yánníbo bá mi gbé oúnjẹ ẹ̀ mi, bá mi gbé oúnjẹ ẹ̀ mi o, má febi pa mí o, má febi pa mí o." A rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn yánníibo wá sọ pé òun ò gbé oúnjẹ o. Ó ṣe bílé ló fọ oúnjẹ ẹ́lẹ̀ sí òun lòun dè lọ pọn omi wá. Àwọn àlọ́ apanilẹ́rìn wọ̀nyí ó máa ń mú ni, ó máa ń mú ni rẹ́rìn-ín ara ènìyàn yá gágá. A tó ní àwọn àlọ́ mìíràn, àlọ́ àpagbè, àlọ́ àpamọ̀ oríṣiríṣi àlọ́ òun ló wà tí ìyá, ìyá àgbà máa ń pa fún wa. Ẹ ṣé púpọ̀.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn pọ̀ lọ́pọ̀lọpọ̀, nítorí mo fẹ́ràn láti máa fún ènìyàn ní ẹ̀bùn. Àkọ́kọ́ ni bàtà, bàtà tó dára, bàtà tó rẹwà, bàtà tó ní oríṣiríṣi ẹ̀ṣọ́ lára. Mo fẹ́ràn láti máa fún ènìyàn, nítorí wípé èmi náà fẹ́ràn kí wón máa fún mi ní bàtà tó dára. Bàtà jẹ́ ohun ẹ̀ṣọ́ tí ènìyàn máa ń fi wò dáradára, tí ènìyàn máa ń fi rí dáradára ní àwùjọ. Ọ̀pọ̀ ìgbà ló ṣe wípé tí ènìyàn kan ò bá wọ aṣọ tó dára, àmọ́ tí ènìyàn bá wọ bàtà tó dára, ẹni náà á níyì láwùjọ. Ọ̀pọ̀ ìgbà ni a ò fi ọkàn sí wípé ẹni tó bá fẹ́ wò wa láti ẹsẹ̀ ni wọ́n ti ń wò wa lọ sí orí, kì í ṣe láti orí dé ẹsẹ̀. Tí ènìyàn bá fẹ́, tó bá fẹ́ kí ènìyàn wò ó dáradára, tó bá ti wọ bàtà tó dára, ẹsẹ̀ ni wọ́n á ti wo ènìyàn lọ sí orí. Èkejì ni aṣọ tó rẹwà. Àwọn aṣọ tó rẹwà náà mo máa ń fẹ́ràn láti fún ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ní ọ̀pọ̀ ìgbà bóya ènìyàn ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí tàbí ayẹyẹ ìgbéyàwó, mo fẹ́ràn láti máa fún ènìyàn ní aṣọ tó dára gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń fún ènìyàn ní ago ọwọ́. Ago ọwọ́ wà lára àwọn ohun ẹ̀ṣọ́ náà tí a máa ń fún ènìyàn. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fún ènìyàn ní ìlẹ̀kẹ̀ ọwọ́ àti ìlẹ̀kẹ̀ ọrùn àti ti etí tó ṣe wípé ó jẹ́ ara àwọn ohun ẹ̀ṣọ́ láti fún ènìyàn tí ẹni náà ti ó máa gbayì láwùjọ. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń fún ènìyàn ní ohun àwọ̀tẹ́lẹ̀, àwọn bíi aṣọ àwọ̀tẹ́lẹ̀ tí ènìyàn máa ń lò. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń fún ènìyàn ní ìyẹ̀fun èyí tó ń fi ń pa ojú tó máa jẹ́ kí ojú ènìyàn kó gúnrégé. Àwọn ohun ẹ̀ṣọ́ náà ni láti jẹ́ kí ènìyàn kó lè jáde dáadáa láwùjọ. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń fún ènìyàn ní oúnjẹ, àwọn oúnjẹ tó ṣe wípé àpò ìrẹsì, àpò èlùbọ́ tó jẹ́ bí ẹ̀bùn tí ẹni náà bá wá sí ilé mi, tó bá ṣe wípé mo wo irú ẹni náà tó ṣe wípé oúnjẹ ni ẹ̀bùn tí ó tọ́ sí irú ẹni bẹ́ẹ̀, mo máa ń fún ènìyàn ní irú ẹ̀bùn bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fún ènìyàn náà ní ohun èyí tí ó jẹ́ bí àwọn ẹ̀rọ kékeré, àwọn bí earpiece tí mo máa ń fún ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn. Esé púpọ̀?

Ìbéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́? Ètò owó iṣẹ́ jẹ́ ọ̀nà tó ṣe wípé a gbọ́dọ̀ fi ọkàn sí ka fi iyè sí. Nítorí pé ta bá ṣe ètò owó iṣẹ́, a jẹ àwọn ọmọ ta fi sí ilé ìtajà wa, a jẹ wọ́n lówó. Nítorí wípé tí a bá fi ọkàn sí wípé èré ta ń jẹ nìkan la ti fẹ́ máa san owó àwọn ọmọ ta fi sí ilé ìtajà, a lè má rí ojú owó débi tá a tí ń rí èré lẹ́yìn oṣù yẹn. Ní ìdí èyí, a gbọ́dọ̀ ti fi sọ́kọ̀ wípé lójoojúmọ́ wípé bóyá irú èmi báyìí, mo máa ń fi owó pamọ́ fún àwọn alájọ lójoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fún wọn ní ẹgbẹ̀rún kan lójoojúmọ́. Tó ṣe wípé tí ọmọ tí mo bá fi sí ibi iṣẹ́ tàbí ilé ìtajà mi, tí ò bá tà dáradára, màá mọ̀ wípé nínú owó àjọ tí mo fẹ́ gbà lẹ́yìn oṣù ni màá ti san fún ọmọ tó wà ní ilé ìtajà. Nítorí pé òun náà ó ní ẹbí tó ń tọ́jú, ó ní àwọn òbí náà tó ń tọ́jú. Bí ò bá ti ètí bí ọmọ kankan. Fún ìdí èyí, a gbọ́dọ̀ ṣe ètò owó iṣẹ́. Nítorí wípé ká má bá jẹ gbèsè ní ẹ̀yìn oṣù. Ọ̀pọ̀ ìgbà náà ni ó ṣe wípé tí èmi fún ara mi tí mo bá gba owó oṣù, mo gbọ́dọ̀ ṣe ètò owó iṣẹ́ mi dáradára. Nítorí tí mi ò bá ti ṣe ètò rẹ̀, ètò owó iṣẹ́ yìí jẹ́ bóyá bí, ohun tí à ń gbà lẹ́yìn oṣù, a gbọ́dọ̀, mo gbọ́dọ̀ ṣe ètò rẹ̀. Mo gbọ́dọ̀ ṣe létòlétò owó tí mo fẹ́ fi ra oúnjẹ sílé, owó tí mo fẹ́ fi ra, tí mo fẹ́ fi ra epo sínú ọkọ̀ àti owó tí mo fẹ́ fi san owó ilé àwọn, àwọn ọmọ tó bá ṣe wípé ìbẹ̀rẹ̀ táàmù ni àti owó tí mo fẹ́ fi máa wọ mọ́tò tàbí wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ tó bá ṣe wípé ìgbà tí mi ò ní gbé ọkọ̀ lọ ibi iṣẹ́ ni. Àwọn owó tí mo fẹ́ fi ránṣẹ́ sí ìyá tàbí àwọn ẹ̀gbọ́n tàbí ìyá ọkọ tàbí bàbá ọkọ tàbí àbúrò, mo gbọ́dọ̀ ṣe ètò owó iṣẹ́ yìí náà. Nítorí wípé tí mi ò bá ti ṣe ètò rẹ̀, màá na owó yẹn ní ọ̀nà tí ò tọ̀ tàbí kí n fún ènìyàn ní oyè tó yẹ, tó ju oyè tó yẹ kí n fun lọ. Ni, ní ẹ̀yìn, nígbà tí ó bá máa wá fi ṣe díẹ̀ kó tó di pé oṣù parí ń gbà mìíràn, mo lè má ni kọ́bọ̀ dá ní mo. Fún ìdí èyí, mo gbọ́dọ̀ ṣe ètò owó iṣẹ́ fún ọmọ tó bá mi dúró sí ìdí ọjà mi tàbí ibi iṣẹ́ mi àti èmi fún ara mi kí ọ̀rọ̀ mi bá lè lójún túú, kí n lè gbé, kí n lè gbé ìgbé ayé irọrùn láìsí ìdààmú títí tí oṣù náà á fi parí. Ẹ̀ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé, èdè wo ni o fẹ́ kọ́? Ẹ̀dè tí mo fẹ́ kọ́ ni èdè Germany. Ẹ̀dẹ́ Germany jẹ́ èdè tó ṣe wípé àwọn tó wà ní ìlú òkè ló máa ń kọ. Ẹ̀dẹ́ Germany yìí jẹ́ èdè tó ṣe wípé mo nífẹ̀ẹ́ sí. Kí ni ìdí tí mo fi nífẹ̀ síi? Ni wípé wọn máa ń fún ni ní ààyè láti rí iṣẹ́, iṣẹ́ tuntun, iṣẹ́ tó tún jẹ́ kí owó gbé pẹ́lì sí láti àwọn ìlú òkè. Àwọn èdè Germany yìí náà jẹ́ àwọn èdè tó ṣe wípé tí ènìyàn bá kọ́, á mú ni ní ore ọ̀fẹ́ láti lè gbọ́ èdè tuntun. Ẹ̀dẹ́ Germany, ó lè ran ènìyàn lọ́wọ́ láti lè máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lórí afẹ́fẹ́ kí ènìyàn tún lè máa rí àwọn owó ní ẹ̀gbẹ́, ní ọ̀nà mìíràn tó jẹ́ ọ̀nà tó dára. Àìmọye àwọn ènìyàn ló wà ní orí afẹ́fẹ́, èyí tó ń pè ní Íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń wá ọ̀nà láti kọ́ èdè Germany tí wọn ò rí. Tí mo bá gbọ́ èdè Germany tí mo jẹ́, tó jẹ́ èdè tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ kọ́, tí ó dẹ̀ yé mi yékéyéké, màá ní ore ọ̀fẹ́ láti lè gbé ìpolówó ọjà tèmi náà sí orí afẹ́fẹ́ wípé mo fẹ́ ṣe ẹ̀kọ́ fún àwọn tí wón fẹ́ gbọ́ èdè Germany. Ẹ̀dẹ́ Germany yìí náà máa ń jẹ́ kí ènìyàn ní àwọn ọ̀rẹ́ tuntun láti ilẹ̀ ibomìíràn láti orí afẹ́fẹ́ tó bá jẹ́ àwọn òyìbó, àwọn aláwọ̀ dúdú náà bíi tiwa. Wípé tí wọ́n bá rí wípé mo gbọ́ èdè Germany, á jẹ́ kí wọ́n túbọ̀ nífẹ̀ sí mi, á dẹ̀ tún bo jẹ́ kí wọ́n lè bá mi sọ̀rọ̀ láìkọsẹ̀, láìdámùn. Nítorí pé kìí ṣe gbogbo àwọn ènìyàn ni wọ́n gbọ́ èdè Yorùbá tàbí tí wọ́n gbọ́ èdè Gẹ̀ẹ́sì tó ṣe wípé èdè abínibí wọn nìkan. Bí èdè Faransé, bí èdè Germany, bí èdè Spanish ni àwọn yẹn gbọ́ tó ṣe wípé á fún ni ore ọ̀fẹ́ láti lè bá wọn sọ̀rọ̀ dáradára. Mo ní ọ̀rẹ́ kan tó lọ sí ìlú Germany láìpẹ́ tó ṣe wípé nípa pé ó kọ́ èdè tuntun tó jẹ́ èdè Germany ló fi ṣe àṣeyọrí níbi ìdánwò tí wọn fun. Ó dẹ̀ ṣe ṣe àṣeyọrí tán. Wọ́n fún ni iṣẹ́ sí ìlú Germany. Ó kó àwọn ẹbí ẹ, ó kó wọn dání. Wọ́n dẹ̀ lọ gbé ìgbé ayé tuntun ní ìlú Germany. Ẹ̀dẹ́ Germany yìí wà ní èdè tó ṣe wípé ó wù mí láti kọ́ láìpẹ́. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Ìbéèrè sọ wípé kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó, ó jẹ́ ọ̀nà tí ènìyàn máa ń fi ṣe láti jẹ́ kí ènìyàn ní àwọn oníbàárà tó pọ̀. Ìlànà ìpolówó oríṣìíríṣìí, ó pín sí oríṣìíríṣìí ọ̀nà. Ènìyàn lè ṣe ìpolówó ọjà ní orí afẹ́fẹ́ èyí t'a n pe ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ní orí àwọn áàpù tí ó wà. Ìlànà ìpolówó ọjà yìí náà a lè ṣe ní orí bóyá bíi Instagram. Instagram wà lára ọ̀nà tí a fi lè ṣe ìpolówó ọjà. A tún ní orí áàpù míràn tí a ti lè ṣe ìpolówó ọjà èyí tí à ń pè ní Facebook. A tún le, Facebook máa ń rí àwọn ènìyàn tó pọ̀ láti lè ṣe ìpolówó ọjà fún. Ìlànà ìpolówó ọjà Facebook máa gbà kí ènìyàn san owó láti lè jẹ́ kí ìpolówó ọjà náà kórìn jìnà jìnà jìnà dé àwọn ìlú ibi tí ènìyàn o ti ẹ fọkàn sí. Ìlànà ìpolówó ọjà yìí máa ń ran ọjà lọ́wọ́ láti lè ní oníbàárà ní gúsù, ní àríwá, ní ìwọ̀ oòrùn, ní ìlà oòrùn. Tí ènìyàn bá ṣe ìpolówó ọjà ní orí Facebook, wa kàń ti ẹ̀ dédé máa rí wípé láti ìwọ̀ oòrùn wa kàń dédé rí àtẹ̀ráńṣẹ́ láti ibẹ̀. Láti ìlà oòrùn wakàńtí dédé rí àtẹ̀ráńṣẹ́ láti ibẹ̀. Láti ilé gúsù gan wa rí àtẹ̀ráńṣẹ́ láti ibẹ̀. Láti ìwọ̀ oòrùn wakàńtí rí àtẹ̀ráńṣẹ́ láti ibẹ̀ wípé wọ́n fẹ́ ṣe oníbàárà rẹ. Ni ọ̀pọ̀ ìgbà ni ìlànà ìpolówó yìí máa ń ran ọjà lọ́wọ́ tó ṣe wípé èrè tí ènìyàn máa rí ní ẹ̀yin oṣù, á ju iyè tí ènìyàn san fún ìpolówó ọjà ní orí Facebook. Èmi ti dán Facebook wò rí, mo dẹ̀ rí wípé ó ran mi lọ́wọ́ láti rí oníbàárà tó pọ̀. Àwọn oníbàárà wọ̀nyí náà wọ́n á tún máa sọ fún àwọn ọ̀rẹ́ wọn náà ní orí Facebook. Àwọn ọ̀nà míràn náà t'a tún fi lè polówó ọjà ni orí Twitter. Twitter náà ó jẹ́ orí afẹ́fẹ́ tó ṣe wípé ó máa ń rìn jìnà gan-an ni. Ṣùgbọ́n Twitter ò rìn tó Facebook nítorí pé ọ̀pọ̀ ènìyàn ló ń lo Facebook ju Twitter lọ. Àwọn iye àwọn tó ń lo Facebook wọ́n pọ̀ ju Twitter lọ. Ẹ̀ ṣe púpọ̀

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Oríṣiríṣi orin ni mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀, tí ó ní jẹ́ kí oorun gbé mi lọ tí mo bá ń wa ọkọ̀ tàbí tí mo bá wà nínú ọkọ̀ tí ọlọ́kọ̀ ń wà mí lọ. Orin àkọ́kọ́ tí mo máa ń gbọ́ ni àwọn orin ìmísí tí àwọn orin Tọ́pẹ́ Alabi, Omijé Ojú Mi, orin Fẹ́rànmi, orin Tọ́lá Ale, Ṣọlá Aleṣin, àwọn orin ìmísí tó ṣe wí pé tí mo bá gbọ́, a máa múnú mi dùn, a máa mú ara mi yá gágá. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń mọ̀ọ́mọ̀ ṣí àwọn orin wọ̀nyí sí èyí tí mo fẹ́. Tó ṣe wí pé kò ní jẹ́ kí ìrìnàjò tí mò ń rìn kó sú mi tàbí kó jẹ́ kí n sùn lọ. Torí èmi ò máa ń like, mi ò fẹ́ràn rẹ̀ rárá kí n máa sùn tí mo bá wà ní ìrìnàjò tàbí tí mo bá wà nínú ọkọ̀. Fún ìdí èyí, mo máa ń gbọ́ orin oríṣiríṣi láti jẹ́ kí ojú mi kó dá. Ohun kejì tí mo tún máa ń gbọ́ ni àwọn ìròyìn, àwọn ìròyìn létí lóko, àwọn ìròyìn aago méjìlá tàbí aago mẹ́ẹ̀sán tàbí aago méje tàbí aago mẹ́jọ. Ọ̀pọ̀ ìgbà ni tí mo bá wà nínú ọkọ̀, tí mo máa máa gbọ́ àwọn ìròyìn wọ̀nyí. Tí mi ò bá tún gbọ́ ìròyìn ní inú ọkọ̀, màá fi etí sí àwọn ètò èyí tí wọ́n máa ń ṣe ní orí ẹ̀rọ, ẹ̀rọ èyí tí wọ́n ń pè ní ẹ̀rọ asọ̀rọ̀ má gbé sì. Èyí ni àwọn ètò tí ó ṣe wí pé ó máa ń kọ́ni lọ́gbọ́n, tó máa ń kọ́ni lóye. Ọ̀pọ̀ ìgbà ni a máa gbọ́ ètò tọkọtaya tí ó ṣe wí pé a jẹ́ kí ènìyàn ní ìmísí àti oore-ọ̀fẹ́ láti kọ́gbọ́n nípa ìwà èyí tí ọkọ mìíràn ń wù sí aya nínú ilé tàbí tí aya mìíràn ń wù sí ọkọ nínú ilé. Èyí á túbọ̀ fúnni ní ìmọ̀ tuntun láti lè súra kìí, láti lè má ṣe àwọn ohun tí ò dára ní inú ilé. Ọ̀pọ̀ ìgbà náà ni a máa ń gbọ́ àwọn ètò èyí tí a ti máa ń kọ́ ẹ̀kọ́ tuntun nípa bí a ṣe lè túbọ̀ ṣe dáradára ní ibi okòwò wa, níbi iṣẹ́ wa tàbí níbi ilé ìwé wa. Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn ètò wọ̀nyí lọ́pọ̀lọ́pọ̀. Ẹ ṣé púpọ̀.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ ni, mo wọ gíláàsì. Oríṣiríṣi gíláàsì la ní. Àwọn kan wà tó ṣe wí pé ó wà fún akọ ṣíṣe. Àwọn kan wà tó ṣe wí pé láìlo gíláàsì yìí, ẹni náà ò lè rína. Àwọn kan wà tó ṣe wí pé gíláàsì tó ń dà, tó ń dàbò bo ojú ni èyí tí wọ́n ń wọ. Àwọn kan wà tó ṣe wí pé gíláàsì èyí tó ṣe wí pé kí wọ́n lè fi kàwé, òhun ni wọ́n ń wọ. Oríṣiríṣi ètò gíláàsì, òun ló wà. Gíláàsì mìíràn wà tó ṣe wí pé a máa ń fi bo oorun, a máa ń fi bo ẹran ojú wa nígbà tí a bá wà ní inú oòrùn. Gíláàsì mìíràn sì wà ẹ̀wẹ̀ tó ṣe wí pé tí a bá wà ní ibi tí ìjì ti ń jà, tí a ò fẹ́ kí ayẹ, iyẹ̀pẹ̀ kó kó sí wa lójú, òhun la ṣe máa ń lo gíláàsì yìí. Gíláàsì èyí tí mò ń lò ni gíláàsì èyí tí a fi ń ka ìwé tó ṣe wí pé láìṣe wí pé mo fi gíláàsì náà sojú, mi ò lè rí ohun tí mò ń kà dáradára. Àwọn gíláàsì èyí tí a fi ń ka ìwé yìí náà sì pé oríṣiríṣi. Àwọn kan wà tó ṣe wí pé tí a bá lò, a gbọdọ̀ sún ìwé náà mọ́ra dáradára kí a tó rí ka. Àwọn mìíràn sì wà tó ṣe wí pé a gbọdọ̀ mú ìwé náà sún sẹ́yìn. Àwọn àìsàn ojú kọ̀ọ̀kan wà tó ṣe wípé ó n múni lo gíláàsì. Àwọn bí i wípé bóyá a fẹ́ ka ìwé tí a ò bá sun sí ẹ̀yìn, a ò ní lè rí ìwé yẹn kà àbí tí a bá sun mọ́ra dáadáa, a ò ní rí ìwé náà kà. Àmọ́ èyí tí èmi ń lò ni kí mi, kí èmi lè rí ohun tí mo fẹ́ kà kedere ní inú ìwé tàbí ní orí fóònù mi. So, ìdí, èyí idi tí mo fi ń lò ni wípé tí mo bá ti lo gíláàsì yìí kò ní jẹ́ kí orí máa fọ́mi tó bá tipẹ́ tí mo ti ń ka ìwé. Ṣùgbọ́n tí mi ò bá lo gíláàsì yìí tí mo bá ka ìwé fún wákàtí díẹ̀, orí a máa fọ́mi. Iwájú ojú a máa fọ́mi. Ìdí nìyí tí mo fi ń lo gíláàsì ìkàwé yìí. Àwọn tí wọ́n ń lo gíláàsì èyí tó ń bo ojú ní inú oòrùn, ojú wọn máa ń dúdú níbi ìsàlẹ̀ ojú wọn. Òhun ni wọ́n sì ń lo gíláàsì èyí tó ń bo ojú nínú oòrùn. Èyí náà ṣe àǹfààní fún gbogbo ènìyàn nítorí wípé ojú wa ni òòrùn máa ń kojú sí tí a bá rìn nínú oòrùn. Ní idi eyìí, ti a bá ń lo irú gíláàsì yìí náà, ó ṣe àǹfààní fún ara wa. Ẹ̀ṣé púpọ̀

Irú kọ̀mpútà wo ni o ní? Kọ̀mpútà tí mo ní ni èyí tí à ń pè ní kọ̀mpútà alágbèéká, èyí tí à ń pè ní laptop tí à ń gbé sí orí ẹsẹ̀. Kọ̀mpútà alágbèéká yìí jẹ́ èyí tó ṣe wí pé ó rọni lọ́rùn láti lò níbi kibii tí ènìyàn bá wà tàbí níbi kibii tí ènìyàn bá ń lọ. Ó rọni lọ́rùn láti gbé lọ sí ibi bẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo máa n ní iṣẹ́ àmúrelé láti ibi iṣẹ́ mi tó ṣe wí pé orí kọ̀mpútà yìí náà ni màá ti ṣe. Mi ò ní nílò láti dúró sí ibi iṣẹ́ kí n máa ṣe iṣẹ́ àmúrelé yìí. Ṣùgbọ́n ọkàn mi máa balẹ̀ wípé mo ní kọ̀mpútà alágbèéká, èyí tí à ń pè ní laptop tí màá fi ṣe gbogbo àwọn iṣẹ́ tó yẹ kí n fi ṣe. Kọ̀mpútà alágbèéká yìí ó jẹ́ kí n ní ìgbé ayé ìrọ̀rùn láti ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ tàbí láti ṣe iṣẹ́ mi ní inú ilé. Ọ̀pọ̀ ìgbà ni mo lè jí ní òru kí n ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe. Kọ̀mpútà èyí tí ó jẹ́ alágbèéká yìí kò nílò wípé ká ṣẹ̀ṣẹ̀ máa wá àwọn ohun tí a bá wa ṣe ètò rẹ̀ kí ó máa bàá kú àbí ǹkankan ǹkankan nítorí pé bátìrì rẹ̀ máa ń pẹ́ kótó kú. Fẹẹkan tẹ́lẹ̀ náà, èmi ò fẹ́ràn ohun tí ń dà ní, tó ń dáni láàmú. Bá, eh, bátìrì kọ̀mpútà alágbèéká yìí ó máa ń pẹ́ kó tó di wípé ó kú. Iṣẹ́ rẹ̀ náà dẹ n yára bí èyí tí a máa ń gbé sí tábìlì ní ibi iṣẹ́ wa náà ni. Kọ̀mpútà yìí ó rọ̀ mí lọ́rùn láti ṣe àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Yékéyéké, ọ̀pọ̀ ìgbà náà ni wọ́n á fún mi ní iṣẹ́ láti ilé ìjọsìn wípé kí n bá wọn tẹ àwọn àtẹ̀jáde kọ̀ọ̀kan fún ọjọ́ ìsìn ní ọjọ́ ìsinmi. Kọ̀mpútà yìí náà ni mo máa ń lò tí mo fi máa ń bá wọn ṣe àwọn irú iṣẹ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ìgbà làá fẹ́ ṣe àtẹ̀jáde fún bóyá ìròyìn tàbí fún bóyá àwọn, eh, àwọn lẹ́tà tó yẹ ká mú fún àwọn ta fẹ́ pè, fún àwọn ètò ìsìn wa ní ọ̀pọ̀ ìgbà. Kọ̀mpútà yìí náà ni màá fi ṣe àtẹ̀jáde gbogbo rẹ̀ tó dẹ̀ máa lọ létòlétò tí ò ní sí wàhálà tí á fi ohun gbogbo rọ ènìyàn lọ́rùn. Alágbèéká yìí jẹ́ èyí tó ṣe wí pé ó ní àpò èyí tí a lè máa fi gbé kiri tí ó fi ní tètè bàjẹ́. Àpò náà ná, àpò náà sì dára. Ó ṣe é fà kiri, ó ṣe é gbé sẹ́yìn, ó ṣe é gbé sápá. Ẹ̀ṣé púpọ̀

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ọ̀nà tí a máa ń gbà pín owó náà pẹ̀lù àwọn ọ̀rẹ́, ó jẹ́ ọ̀nà tó ṣe wí pé a gbọdọ̀ fi ọgbọ́n ṣe, kó má ba à sí ìjà tàbí ìkùnsínú. Àwọn ọ̀nà wọ̀nyí, ó gbọdọ̀ jẹ́ ọ̀nà tó ṣe wí pé a tẹ oníkúlùkù lọ́rùn. Nítorí bí ò jẹ́ bẹ́ẹ̀, ìkùnsínú a wà, ìjà le bẹ́ẹ́lẹ̀ tàbí kí èdè-àiyedè ó bẹ́ẹ́lẹ̀ nípa ese pé à ń pín owó. Ọ̀nà tí a fi le gbà pín owó ni kí a fi ṣe orí òjórí, ká fi ṣe wí pé kò sí ẹni tí ó ju ẹni kan lọ tàbí ká fi ṣe wí pé kò sí ẹni tó ṣe iṣẹ́ ju ènìyàn kan lọ, pé gbogbo wa la ṣe iṣẹ́ owó náà, tá mú iṣẹ́ náà ní ọ̀kúnkúndùn. Nípa èyí, a jẹ́ kí àlàáfíà kó wà ní àwùjọ wa. Ọ̀nà tí a tún lè gbà pín owó yìí ni bóyá ká fi ṣe, ká fi gègé le. Taa bá fi gègé le, ta fi wọ bí oníkúlùkù ṣe ṣe iṣẹ́ sí, bí oníkúlùkù ṣe ní ipa sí bí owó náà ṣe wọlé sí, a lè fi èyí náà ṣe ọ̀nà tí a fi lè pín owó yìí. Àti wípé a tún lè fi ká fi ìwé kakọ́, kakọ́ oye tí oníkálùkù fẹ́ gbà, kakọ́ sí inú ìwé kékeré, pélébé, ka ra robórobo, ka kó sílẹ̀. Ta bá kó sílẹ̀, oníkálùkù a mú òye tí-- oníkálùkù a mú ìwé kéékèèké wọ̀nyí. Oye tí oníkálùkù bá ti ṣí nínú ìwé yìí, oyè náà ni ẹni náà a mú lọ ilé. Ọ̀pọ̀ ìgbà ni tí a ò bá pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní ọ̀nà tó, tó yege tàbí ọ̀nà tí ó dára, ọ̀pọ̀ ìgbà ni ó ti fa ìkùnsínú, tó ti fa ìjà, tó ti mú kí àwọn ọ̀rẹ́ méjì kan máa fi inú bá ara wọn jà, tàbí kí ó mú kí àwọn ọ̀rẹ́ wọ̀nyí kí wọ́n máa lọ fi ẹjọ́ ara wọn sun ọ̀tá, tó ṣe wí pé kò ṣe àǹfààní fún àwọn ọ̀rẹ́ wọn tó kù. Ọ̀pọ̀ ìgbà ni a ti rí ọ̀rẹ́ tó mú orúkọ ẹni kejì rẹ̀ lọ sí ilé babaláwo, tó sọ wí pé ọ̀rẹ́ wọn fún un ní ẹ̀tọ́ òun, láìmọ̀ wípé irọ́ ni ó ń pa. Nítorí wípé òye tí wọ́n pín fun ní owó kò tó, kò tẹ́ lọ́rùn tó. Ni ìdí èyí, a gbọdọ̀ pín owó ní orí òjórí, ká má ba à fa ìjàǹbá fúnra wa. Ẹ̀ṣé púpọ̀.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọpẹ. Èyí tí à ń pè ní oṣù kejìlá nínú ọdún. Nígbà tí a bá ti mú oṣù Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, igbe, òkùkù, òdújú, agẹrẹ, èrèlé, Ẹrẹ́nà, ọ̀wàrà, Bélú, ọpẹ. Èyí tí, àkókò ọdún èyí tí à ń pè ní oṣù ọpẹ. Òun ni àkókò tí mo fẹ́ràn jù. Nígbà yẹn ni àkókò ìkórè. Àkókò tó ṣe wí pé a máa ń múra àjọ̀dún ọdún kárí, àjọ̀dún orí kádún tí ó ṣe wí pé gbogbo wẹ̀jẹwẹ̀mu a máa lọ lọ́tùn ló si. Láti ìbẹ̀rẹ̀ oṣù kẹ kejìlá yìí ni a ti máa rí àwọn ènìyàn tí wọ́n á ti máa múra ilé ọdún, àwọn tí wọ́n ò gbé ní agbègbè wa. Àwọn mìí a tí máa ra nǹkan táa ń kó dáni lọ lé ọdún. Àwọn mìí àti ẹ̀ ti máa ra mọ́tò táa ń gbé lọ lé ọdún. Àwọn mìí gan tí wọ́n ò tí ì kọ́lé, tún wọn ń kọ́lé wọn lọ. Wọ́n ti máa wọ́nà tí wọ́n fi parí ilé wọn, táa fi kó lọ sílé tuntun fún ọdún tuntun. Àwọn àkókò wọ̀nyí ni àkókò tí mo fẹ́ràn jù ní àárín ọdún. Àkókò yìí náà tún ni àkókò tí à ń ṣe ọdún Kérésìmesì, ọdún ìbí Jésù Olúwa wa. Àwọn àkókò tó ṣe wí pé oúnjẹ máa ń pọ̀. Oúnjẹ ò kí máa ń ṣe, kò máa ń ṣe pé aláìtó. Oúnjẹ máa ń pọ̀ rẹpẹtẹ, ó máa ń yapa. Iwọ ni iná, iwọ ni iṣu, iwọ làmàlà, iwọ ni ìrẹsì, iwọ ni ìwọ lè kuru, iwọ làkàrà, iwọ ni mọ́ímọ́í. Oúnjẹ máa ń pọ̀ ní àkókò ọdún wọ̀nyí tó ṣe wí pé wà á jẹ, wà á mu, wà á dà ṣáyá. Ọtí oríṣìíríṣìí, àwọn àwọn ẹlẹ́rìndòdò oríṣìíríṣìí, ìwọ lè so. Gbogbo e wà ní iwontunwonsi. Tà pọ̀ lórere rẹ, jantirẹrẹ, èso lóríṣìíríṣìí. Àwọn àkókò wọ̀nyí náà ni a máa ń ṣe àwọn àjọ̀dún ìkórè tó ṣe wí pé oríṣìíríṣìí èso lá wà ní ní agbègbè wa, tá wà nílé ìjọsìn, tá wà nínú ilé wa. Àwọn àkókò ọdún yìí ni mo fẹ́ràn jù nítorí wí pé ebi ò kí máa ń pa mí. À, eleyi ti ebí a fi pa mí, màá jẹ àjẹyọ, àjẹranjú ni. Tó ṣe wí pé àkókò ìgbádùn ni àkókò ọdún Kérésìmesì tó ṣe wí pé a máa ń ṣe ní oṣù ọpẹ, èyí tó ń pè ní oṣù kejìlá nínú ọdún. Mo fẹ́ràn àkókò yìí o. Mo fẹ́ràn rẹ̀. Mo gbádùn rẹ̀ nítorí wí pé àkókò ìgbádùn ni. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé ṣe o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ ni ìrànwọ́ tí à ń fún ẹni tí ó dédé fi ara pa lójijì, tàbí tí iná jó lójijì, tàbí tí ó dédé ṣe àìsàn. Àwọn ìrànwọ́ wọ̀ yìí ni a máa ń fún irú ẹni bẹ́ẹ̀ kó tó di wípé a dé ilé ìwòsàn. Bí a bá ṣe ń ṣe èyí náà ni a ti máa múra láti máa níṣò sí ilé ìwòsàn. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ìrànwọ́ tí a máa fi ń ran ènìyàn lọ́wọ́ láti kí ẹni náà sì lè wà ní ààyè kó tó di wípé a dé ilé ìwòsàn. Kó tó rí àwọn oníṣègùn òyìnbó. Àwọn ọ̀nà tí a máa ń fi ṣe ìrànwọ́ àkọ́kọ́ ni wípé bí pé ká rí dájú wípé àbò tó péye wà fún irú ẹni náà. Ká wa náà mi, ká wa náà ká, ká fi ìyè sí wípé ẹ̀mí titi wa náà wà ní àlàáfíà, wípé a ò ṣe ore ṣe. Ká má dédé sá sí ibi tí iná ti ń jó, láì ṣe wípé àwa náà ní ìdábòbò. Ká má dẹ̀ ṣe tún dédé bọ́ sí ibi tí ìjàmbá ọkọ̀ ti, ìjàmbá ọkọ̀ ti ṣẹlẹ̀, láì ṣe wípé a rí dájú wípé ìjàmbá ọkọ̀ náà ti dáwọ́ dúró, wípé mọ́tò tó ń, tó ń, tó ń forí dólẹ̀ ò tí forí dólẹ̀ tán kó tó di pé àwa náà sá síi láti ran àwọn tó jẹ tó ní ìjàmbá ọkọ̀ lọ́wọ́. Ká dẹ̀ tún ríi wípé a pe ìpè pàjáwìrì láti fún ìrànlọ́wọ́ àwọn tí ó farapa tàbí tí iná jó. Àwọn ọ̀nà mìíràn tún ni wípé ká bu omi tútù sí ara ibi tí iná ti jó irú ẹni bẹ́ẹ̀. Ká ran ẹni náà lọ́wọ́ láti jẹ́ kí ó wà ní àlàáfíà. Tó bá ṣe wípé ẹni náà ń mí, ká pe orúkọ ẹni náà. Ká lè mọ wípé ó sì wà ní ààyè. Tó bá ṣe wípé ẹni náà dákú ni, ká wá ọ̀nà, ká jẹ́ kí ẹni náà kó dùbúlẹ̀. Ká sì, ká sì ṣe ìtẹ́ ọko. Èyí tí wọ́n ń pè ní cardiac massage. Ká ṣe fún irú ẹni náà. Tó bá ṣe ènìyàn tó ṣe wípé ẹsẹ̀ rẹ kán ni, ká gbìyànjú láti gbé ẹsẹ̀ náà dúró. Ki a ba di, mú ká wá nǹkan táa fi dì. Tábá bá dì, kò ní jẹ́ kí ẹsẹ̀ yẹn kó túbọ̀ọ́ kán ju, bó ti tọ́ àti bó ṣe yẹ lọ. Tó bá ṣe ènìyàn tó ṣe wípé ẹ̀jẹ̀ ń dà lára rẹ̀, ká wá ìbọwọ́. Ká gbìyànjú láti wá ìbọwọ́. Tàbí ọ̀rá ká fi sí ọwọ́ wa. Ká bá ẹni náà fi aṣọ, ká fi san ojú ibi tí ẹ̀jẹ̀ ti ń dà. Tàbí ká wá bá gbé, ká wá gbé tí a ò bá rí aṣọ, ká bá ẹni náà gbé ọwọ́ lé ojú ibi tí ẹ̀jẹ̀ ti ń dà yẹn kí ẹ̀jẹ̀ bá lè dà ní ojú ibẹ̀. Oríṣiríṣi ọ̀nà la fi ń gbà ṣe ìrànwọ́ àkọ́kọ́. Kí Ọlọ́run kó máa ràn wá lọ́wọ́, kó má jẹ́ ká ṣe ore ṣe. Ẹ ṣe é púpọ̀.

Ìbéèrè sọ wípé: Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi ni ibi tó ṣe wípé pé kó lè fi gbádùn àkókò ìsinmi rẹ̀. Àwọn àkókò yìí jẹ́ àkókò láti kí ènìyàn sinmi lọ́wọ́ gbogbo láálàá ẹnu iṣẹ́ láàárín ọdún. Àwọn àkókò yìí máa ń jẹ́ àkókò bí ọ̀sẹ̀ mẹ́ta tó bá jẹ́ ọmọ iṣẹ́ kékeré. Àwọn àkókò náà máa ń tó ọ̀sẹ̀ mẹ́fa tó bá ṣe wípé ọ̀gá iṣẹ́ ni lẹ́nu iṣẹ́ ìjọba. Àwọn àkókò yìí jẹ́ àkókò láti ronú, láti ro ọ̀nà tó ṣe wípé ènìyàn túbọ̀ ṣe lè ṣe dáadáa ní ibi iṣẹ́. Lẹ́nu iṣẹ́ àwọn àkókò yìí jẹ́ àkókò tó ṣe wípé ènìyàn gbọ́dọ̀ fi ọkàn ara rẹ̀ balẹ̀ tí ó gbọ́dọ̀ gba ìpè kankan láti ibi iṣẹ́, tí ó gbọ́dọ̀ gba ìpè kankan láti ibi iṣẹ́ wípé àwọn iṣẹ́ àmúrelé tọ́ fún irú àkókò yìí pọ̀. Irú ẹni náà wà ní wípé ó ní iṣẹ́ tó yẹ kó ṣe kó tó di wípé ó padà wá sí ẹnu iṣẹ́. Àwọn àkókò yìí ni àkókò láti sinmi, láti gbádùn, láti sùn dáadáa, láti ní ìfọ̀kànbalẹ̀. Àwọn ibi tí mo fẹ́ràn lọ láti lọ sinmi lẹ́nu iṣẹ́ àwọn nibi àwọn ilé, ilé, ilé ìdárayá tó ṣe wípé kò sí wàhálà, tó ṣe wípé kò sí kìràkìtà ohun kankan. Èmí máa ń fẹ́ràn láti kúrò nínú ilé mi láti lọ sí àwọn irú hòtẹ́ẹ́lì, àwọn hòtẹ́ẹ́lì tó ṣe wípé ibi tí ènìyàn máa ń sanwó sí láti gbé, láti ní ìfọ̀kànbalẹ̀. Àwọn yàrá ibùsùn tó wà níbẹ̀, àwọn yàrá ibùsùn tó ṣe wípé kò sí ariwo, kò sí pé o fẹ́ dá sí, ẹ, àwọn ará àdúgbò tàbí ẹnikẹ́ni máa wà níbẹ̀. Wọn á wá béèrè fún oúnjẹ, wọ́n á gbé oúnjẹ àárọ̀ wá, wọ́n á gbé tọ̀sán wá, wọ́n á gbé talẹ̀ wá. Àwọn àkókò wọ̀nyí, o ò nílò láti bá ẹnikẹ́ni rojọ́. Bó ti ẹ ṣe ọ̀sẹ̀ méjì péré, ènìyàn lò ní irú agbègbè wọ̀nyí. Ara á bọ̀ sípò, ọkàn á balẹ̀, ojú á tún dán. Mo fẹ́ràn ìsinmi mi kí n lọ sinmi ní ibi tí ó ti sí ariwo, tí màá ti rí oúnjẹ jẹ láìṣe wàhálà, láì dààmú sí i lórí ẹṣẹ́ púpọ̀.

Ṣé o ní gíláàsì oorun? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Nítorí wípé gíláàsì yìí ló máa ń dáàbò bo ojú láti ọwọ́ oorun tí ènìyàn bá fẹ́ fi ẹsẹ̀ rìn jáde sí ibi kan tàbí òmíràn, ní bóyá ní ẹnu ìṣẹ́ ni tàbí ní àárín àdúgbò. Ọ̀pọ̀ ìgbà ni ojú àwọn mìíràn ti dúdú ní apá ìsàlẹ̀ tó ṣe wípé wọ́n mọ ohun tí ó fà. Ohun tí ó fà ní oorun tó ṣe sí, tó kojú sí ojú ẹni bẹ́ẹ̀. Àwọn gíláàsì oorun yìí ó dáàbò bo àwọn oorun èyí tó yẹ kó máa ba fa ìjàmbá bá ojú wa. Ojú wa ṣe pàtàkì. Fún ìdí èyí, a gbọ́dọ̀ fi yèsí wípé ká dáàbò bo ojú wa, nítorí pé wíwọ gíláàsì oorun ó wà lára ọ̀nà tí a fi le dààbò bo ojú wa. Gíláàsì oorun ranilọ́wọ́ náà nígbà tí ènìyàn bá ń rìn ní àwọn ibi tó ṣe wípé atẹ́gùn ti ń fẹ́ tàbí tí ìjì ti ń jà, tó ṣe wípé kò ní jẹ́kí ìyẹ̀pẹ̀ náà kó kó wọnú ojú wa. Ọ̀pọ̀ ìgbà ni a ti ní àwọn, àwọn àìlera ní ojú wa nítorí wípé a ò lo gíláàsì oorun. Ó ṣe pàtàkì kí a máa lo gíláàsì oorun láti dáàbò bo ojú wa. Ọ̀pọ̀ àwọn ènìyàn mìíràn gan-an lẹ́wẹ̀ tó yẹ, tó ṣe wípé kò yẹ kí wọ́n máa lo, kó máa lọ sí ilé ìwòsàn fún, fún àwọn ọ̀rọ̀ ojú, ṣùgbọ́n torí pé wọ́n ò lo gíláàsì oorun, oorun ti ba ojú wọn jẹ́. Àwọn gíláàsì mìíràn wà, èyí tí ó pé oríṣìíríṣìí gíláàsì yìí tí a fi ń kàwé. Àwọn gíláàsì èyí tó ṣe wípé akọ la fi ń ṣe, àwọn gíláàsì èyí náà tó ṣe wípé a fi ń dáàbò bo ojú wa nínú oorun. Ẹ ṣé púpọ̀.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba àti iṣẹ́ inú ilé àti iṣẹ́ inú ilé-iṣẹ́ àti iṣẹ́ ìta. Kò sí iṣẹ́ tó mi ò lè ṣe. Ohun tó bá ti mú owó wọlé, kò sí iṣẹ́ tí èmi ò lè ṣe. Ohun tí mo ti ẹ mọ̀ tí mo jí tó jẹ́ àwọn ohun tí óò lè jẹ́ kí iṣẹ́ ìta gbangba yá ni lára ni bóyá òtútù tàbí òòrùn tí ìpèsè bá ti wà fún gbogbo nǹkan wọ̀nyí. Iṣẹ́ ìta gbangba ó ti di ṣíṣe nìyẹn. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sá fún òtútù láti ṣe àwọn iṣẹ́ ìta gbangba. Àwọn àyẹ̀wò mìíràn wà tó ṣe wí pé a máa ń ṣe lọ́fẹ̀ẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ìlera. Ọ̀pọ̀ ìgbà la máa ń lọ ṣe àwọn àyẹ̀wò ọ̀fẹ́ fún àwọn tó wà níí o-o-orí oko tó ṣe wí pé à rán wọ́n lọ́wọ́ láti ṣe àyẹ̀wò ìfùnpa wọn àti àwọn àyẹ̀wò mìíràn tó ṣe pàtàkì fún ènìyàn láti ṣe. Gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí, iṣẹ́ ìta gbangba ni iṣẹ́, iṣẹ́ náà tó ṣe wí pé tí a bá ti ń lọ tá ti mọ̀ wí pé òtútù máa pọ̀ níbẹ̀, àti ya mú aṣọ tó dé ọrùn ọwọ́, àti wọ̀ sínú tó bá ṣe wí pé wọ́n fún wa ní aṣọ, aṣọ ọ̀tọ̀ tó máa yà wá sọ́tọ̀ láti wọ̀ ni. Àti wọ aṣọ èyí tó dọ̀ ọrùn ọwọ́ àti wọ̀ sínú aṣọ ọ̀un. Àti mú ìbọsẹ̀ àti kó ṣẹ́ṣẹ́ kó tó di pé àwọn bàtà wa síi. Àti mú ìbọwọ́ èyí tó ṣe wí pé kò ní jẹ́ kí òtútù kó sí wa lọ́wọ́. Àti kìí ṣọ́wọ́ náà. Àti wá ohun tí a lè fi dé orí wa tí ó ní jẹ́ kí òtútù ó kó sí inú etí wa, àti yaa de. Àwọn iṣẹ́ wọ̀nyí ó ti di ṣíṣe nìyẹn o. Bó tiẹ̀ tílẹ̀, bó ti wù kó jẹ́ iṣẹ́ ìgba ìta gbangba tó dandan ni a gbọdọ̀ ṣe kó owó lè pé. Ọ̀pọ̀ ìgbà náà ni ó ṣe wí pé òòrùn náà a máa yọ wá lẹ́nu tí ìpèsè bá ti wà fún àwọn ìbòrí tàbí ohun tó ṣe wí pé a lè fi àbí ká ṣe iṣẹ́ náà lábẹ́ igi. Iṣẹ́ ti di ṣíṣe nìyẹn. Ọ̀pọ̀ ìgbà náà ló ṣe wí pé òjò lè dí wa lọ́wọ́ táa bá ti rí ìpèsè tó ṣe wí pé kò ní jẹ́ kí òjò ó dí wa lọ́wọ́. Iṣẹ́ ti di ṣíṣe nìyẹn. Iṣẹ́ ìta gbangba rọrùn, ó máa ń jẹ́ kí atẹ́gùn ò fẹ dáradára sí àwọn tí à ń dá lóhùn. Kò dẹ̀ ní jẹ́ kí a rí ìdènà bóyá a ò rí iná ṣe iṣẹ́ tó yẹ ká ṣe. Lọ́gánlọ́gán ní kíákíá, ní wàrà ṣẹ̀ṣà, àti ṣe àwọn iṣẹ́ tó yẹ ká ṣe. Iṣẹ́ ìta gbangba ó di ṣíṣe o táa bá ti rí àwọn ìpèsè tó máa jẹ́ kí iṣẹ́ ìta gbangba kó rọ̀ wá lọ́rùn ṣe púpọ̀.

Ibẹ́ẹ̀rẹ, sọ wípé ṣe o fẹ́ràn fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn fèrèsé ọkọ̀. Mo ṣe ìfẹ́ràn sí fèrèsé ọkọ̀ nítorí wípé ó máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tí mo bá ń rin ìrìn àjò, ó máa ń ṣe mi bi ẹni wípé kí n má bí tàbí kí n má yàgbẹ́ tí mo bá tí ń rin ìrìn àjò tó jìnà. Mo máa ń gbìyànjú láti wá ọ̀nà tí màá fi jókòó sí ibi fèrèsé ọkọ̀ níbi tí atẹ́gùn á ti máa fẹ́ sí mi lójú. Tí atẹ́gùn ò bá ti fẹ́ sí mi lójú, inú mi a máa ru. Tí inú mi bá ti ń ru, ìgbẹ́ a máa gbọ̀n mí, èébì a máa lé mi. Fún ìdí èyí, mo máa ń wá ọ̀nà tí màá fi jókòó sí ibi fèrèsé ọkọ̀ kí atẹ́gùn kó lè máa fẹ́ sí mi. Ọ̀pọ̀ ìgbà ni àwọn tó wà nínú ọkọ̀ kìmá ń fẹ́ kí atẹ́gùn púpọ̀ fẹ́ sí wọn torí òtútù. Ṣùgbọ́n èmi á ya wá ọ̀nà tí màá fi rọra ṣí fèrèsé ọkọ̀ yẹn díẹ̀ níwọ̀nba tí mi ò fi nípa àwọn tó wà nínú ọkọ̀ tó kù lára. Fún ìdí èyí, mo fẹ́ láti máa jókòó sí fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn rẹ̀ dára dára. Tí mo bá tún jókòó síbi fèrèsé ọkọ̀, a jẹ́ kí n lè máa rí gbogbo ohun tó ń lọ bí a ṣe ń rin ìrìn àjò. Gbogbo àwọn ìlú nlánlá táa dé, gbogbo àwọn ìlú kékèké táa dé, gbogbo àwọn oríṣiríṣi ọkọ̀ tá ń pàdé àti èyí tá ń fi sílẹ̀ lọ́nà. Gbogbo wọn yìí ló máa ń jẹ́ kí ìrìn àjò kó dùn, kó laririn. Èmi ò tíẹ̀ fẹ̀ kan tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí kí n má sun tí mo bá wà nínú ọkọ̀. Èyí wà lára ìdí tí mo fi máa ń jókòó sí ibi fèrèsé ọkọ̀ kí atẹ́gùn lè má fẹ́ sí mi, kí n lè máa rí iwájú, kí n lè máa rí ẹ̀gbẹ́, kí n lè máa rí gbogbo ohun tó bá ń lọ ní inú ọkọ̀ bí a ṣe ń rin ìrìn àjò. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé gíga tó ga tó, mo ga nítorí pé àwọn ènìyàn máa ń pè mí ní ọmọ ga. Màá ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà dáradára, tó ṣe wípé mo ga ju àwọn ẹlẹgbẹ́ mi tó pọ̀ lọ. Mo ga, mo dẹ̀ púpà. Mo ga nítorí wípé bàbá mi ga. Ọmọ ga náà ni bàbá mi. Àwọn ẹ̀gbọ́n mi náà, wọ́n ga. Ni ilé wa, a kì í ṣe ẹni kúkúrú. A ga, a ní, a-agun taṣọ-ọ-lò ni àwa ní ilé wa. Agun ataṣọ ọ lọ̀, adẹ̀ a lómì lára. A ga, mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà tí ó ṣe wípé tí a bá wòó dáradára, ó le ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀ṣé púpọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lálé máa dúró dè. Ó dàbí ìgbà tí mo ń dúró dè èsì ìdánwò kan tí mo ṣe ní ọdún ti o kọjá. Àkókò náà jẹ́ àkókò ti o ṣe wí pé ó lágbára lára mi gidi. Àkókò yìí jẹ́ àkókò ti o ṣe wí pé ọkàn ò kí ń balẹ̀ tàràtàrà. Kò sí bí ènìyàn ṣe ṣe dáradára tó ní ìdánwò tí ọkàn rẹ̀ máa balẹ̀ nígbà tí èsì ò tíì dé. Àwọn nǹkan tí mo ṣe ní àkókò yìí ni wípé mo lọ sí ilé ìdárayá, mo lọ ń wòran níbẹ̀. Àwọn tí wọ́n máa ń wá forúko sílẹ̀ ní ilé ìdárayá, mo lọ ń wo bó n ṣe ń ṣe níbẹ̀. Òhun ló jẹ́ kí n kọ́ bí mo ti le ṣe eré ìdárayá ní ara ọ̀dọ̀ tèmi láì fi oruko sílẹ̀ ní ilé ìdárayá. Ohun kejì tí mo tún ṣe ni wípé mo máa ń wo àwọn ètò ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Mo máa ń wo àwọn tíátà, àwọn eré orí ìtàgé tí wọ́n máa ń ṣe ní àwọn àkókò náà. Mo máa jókòó tìi ti màá máa wò. Mo sì tún máa ń gbàdúrà, mo máa ń fi ọkàn sí i wípé èsì ayọ̀ ni màá gbọ́. Àkókò tí ènìyàn bá ń dúró dè nǹkan yìí kò rọrùn rárá o. Àkókò náà ni ènìyàn gbọdọ̀ fi ọrọ rẹ̀ sílé Ọlọ́run lọ́wọ́. Tí ènìyàn sì gbọdọ̀ fi ọkàn ara rẹ̀ balẹ̀. Bí kò ṣe bẹ́ẹ̀, àì-balẹ̀ ọkàn a máa fúnni ní ifunpa ti o ga. Ènìyàn gbọdọ̀ ní sùúrù kí ènìyàn fi ọkàn ara rẹ̀ balẹ̀. Ọ̀pọ̀ ìgbà náà ni màá rìn tí màá ṣeré jáde láti lè jẹ́ kí n gbàgbé ohun tí mo gbé sọ́kan. Láìjẹ́bẹ́ tí mi ò bá ṣe bẹ́ẹ̀, màá máa ní ìbẹ̀rù tàbí kí maa ní ibojo Tí ènìyàn bá ń-- a tun ní àwọn ènìyàn ti o ṣe wí pé wọ́n ń dúró dè nǹkan bí ọmọ. Àwọn tí wọ́n ń dúró dè ọmọ yìí náà, ọkàn wọn kìí balẹ̀ nítorí wípé, hùn, kò, kò rọrùn láti kí wọ́n pé ènìyàn ní àgàn. Àwọn wọ̀nyí náà wa máa gbàdúrà, wa máa lọ sórí òkè, wọ́n máa lọ sí ilé ìjọsìn láti lọ máa gbàdúrà. Ọ̀pọ̀ àwọn tó ṣe wí pé ọkàn wọn balẹ̀ nínú Ọlọ́run ní àkókò tí wọ́n ń dúró dè nǹkan bí ọmọ tuntun yìí wá lọ ra nǹkan kan láti fi ṣe ohun tó ṣe wí pé ènìyàn ń dúró dè. Wípé, "Àh, nǹkan báyìí ni mò ń dúró dè. Irú ọmọ báyìí ni mò ń dúró dè. Ọmọ ọkùnrin ni mò ń dúró dè tàbí ọmọ obìnrin." Kò rọrùn láti dúró dè nǹkan, ṣùgbọ́n a gbọdọ̀ fi ọkàn sí i wípé ìfọ̀kànbalẹ̀ ṣe kókó tí a bá ń dúró dè nǹkan. Ẹ ṣé púpọ̀.